Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdún? Mo ní oṣù méjì, oṣù méjì yìí o gbọdọ̀ pín sí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀sẹ̀ kan fún oṣù kan ni. Bẹ́ẹ̀ni mo ṣe lè, mo ṣe máa ń pín ọludé ọdún rán pẹran.

Ìgbà mélòó ni o máà ń ṣe àyẹ̀wò ímeèlì rẹ? Ímeèlì mi jẹ́ ohun tó ṣe pàtàkì àti ohun tó pọn dandan níbi iṣẹ́ tí mò ń ṣe. Nítorí náà kò sí ìgbà kan àbí kò dẹ̀ sí ìgbàkúgbà tí ò kí ń wò, kò gbogbo ìgbà ni mo máa ń wò. Nígbà tí bá ní méèlì tuntun, ẹ̀rọ ímeèlì mi, ó máa ń pe akíyèsí mi sí pé mo ti ní ímeèlì tuntun.

Gíga tó ga tó, eh mi ò n ṣe ẹni tó ga bẹ́ẹ̀ ná. Mi o le p'ẹ́ra mi ni ẹni tó ga ṣùgbọ́n mo mọ̀ pé mo ga dé ipò ibi tí ọmọ ọkùnrin ń ga dé. Mi ò kúru jù, mi ò sì ga jù. Mo wà ní, mo wà ní dédé ibi to ye kí ọlọ́mọkùnrin wà.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sara? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbòbò ọrùn. Paapaa julọ̀ nígbà tí òtútù bá mú àbí nígbà tí ọyẹ́ bá wà. Ó ṣe dandan o pon dandan kí òtútù máa mú mi. Tí bá wọ, bá wọ tara tímọ wọ tẹsẹ̀, tímọ wọ dáàbòbò ẹsẹ̀, tímọ wọ ó ṣe dandan podandan láti wọ ìdáàbòbò ọrùn àti ìdáàbòbò orí.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, ìpàdé lórí fóònù ó jẹ́ ǹnkan tó da. Gba-- kaka kí ń máa rìn kiri or kin, kaka kí ń rìn àbí kí ń lọ sí ọ̀dọ̀ ẹ̀yàn, àbí kí ń máa náwó ọkọ̀ mi. Ẹ̀hb, tí a bá ti jókò, mo lè jókò n ilé mi, kí n sì ṣe ìpàdé. Ó sì máa rọrùn fún mi. Torí náà ìpàdé órí fóònù ń o ṣe éwọ̀ fún mi.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ẹ nǹkan tí màá ṣe ní òwúrọ̀ kànkan, àkọ́kọ́ ni màá gbàdúrà. Mo koko nilo lati gbàdúrà, lẹ́yìn náà màá ka bíbélì, lẹ́yìn náà màá ṣera lọ sí balùwẹ̀ níbi tí màá ti wẹ̀, ti màá ti fọnu, màá sì wọṣọ, ẹ́ ọ̀nà iṣẹ ti yá niyen.

Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán rárá. Èmi o rí gẹ́gẹ́ bí ìwà ọmọlúàbí láti ní àwòrán lára. Mo mọ̀ pé o so pe ọmọlúàbí o yẹ kó jẹ́ enu tó tẹ̀lé àṣà, tó tẹ̀lé, ẹ́, òfin. Ẹ̀ẹ́, ẹn tó bá ní àwòrán lára, àkínri wọn gẹ́gẹ́ bí ọmọlúàbí, a máa n rí wọn bí ọmọ gànfè.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, tí ó bá jẹ́ ẹni tí mo mọ̀, màá bá ẹni náà sọ̀rọ̀. Ṣùgbọ́n tí ó bá ṣe ẹni tí mo mọ̀, ohun tí mo jẹ́ ni kíkí. Tí bá ti kí ọ, ki wọ náà ṣi kí mi padà. Mi ò rí ìdí tí mo fi gbé bá ọ sọ̀rọ̀. Àká ayafi tí pàjáwìrì bá wúra. Ọlọ́run o sì ní jẹ́ kí á rí ogun pàjáwìrì.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Pápa jùlọ tí bá ti wọ aṣọ ilẹ̀ wa, ẹ tí bá ti wọ aṣọ abínibí, òye fìlà ṣe pàtàkì sí. Fìlà ló máa ń jẹ́ kí ó pé. Fìlà dẹ̀ jẹ́, ó jẹ́ bí a dé orí ọkùnrin, torí náà mo fẹ́ràn fìlà. Ó sì máa ń dùn, ó sì máa ń dùn wò tẹ́ ní naa ba, ki eyan tí ẹni bá wọ̀.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Èh, àwọn ilé ìdárayá tí mo máa ń lọ, àwọn ta kan máa lọ tí a sì máa sanwó tá sì máa padà sí ilé wa ni. Kò sí ohun ibi tá nílò láti fi forúkọ sílẹ̀ fún un.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀? Tí ọ̀sẹ̀ bá ti fẹ́ parí, mo máa ń, máa ṣe, màá ti ṣe ètò ohun tí mo fẹ́ ṣe kí ọ̀sẹ̀ tó parí kí n tó ṣe é. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìparí ọ̀sẹ̀, mo mà á jáde pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ni. Mo máa ń lọ sí ìjáde.

Nígbà wo lo kẹ́yìn lọ wo eyín? À, mi ò rántí, mi ò tie lerò pé mo ti wo eyín mi rí láti ìgbà tí a ti bí mi. Emi o se ẹni tí ó máa ń ní ìjàmbá eyín àbí wàhála eyín, tí ẹ bá ti jí láwúro, tí ẹ bá ti lè fọ eyín mi, ẹ, tí mo sì ti jẹun, ẹ, mi ò nílò pé eyín nílò ìtọ́jú kan tó ju bá òún lọ. Tori mo lè, mi ò lọ sí, mo ti lọ wo eyín mi rí.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Én, mo ní ẹranko ọ̀sìn kan. Ajá, àwọn ajá ìlú òyìnbó, àwọn ajá aláwo funfun, àwọn ajá tó mọ́ ń ṣeré. Bẹ́ẹ̀ ni, irú ẹranko ọ̀sìn tí mo ní nìyẹn. Ó sì fẹ́ràn eré, ó sì dùn ún wò. Mo fẹ́ràn rẹ̀ gan.

Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí òde. Àá, òde tó ti ẹ̀pọ̀ gan oríṣiríṣi, òde ọjọ́ ìbí, òde ìkómọ, òde ìgbéyàwó, òde ẹ́, kẹ́yìn ọkú, ká fẹ́ gbé'ni sìn àbárágbà. Àá, oríṣiríṣi òde mo ti lọ rí. Óde jẹ́ ibi tí èèyàn tí máa ń pàdé àwọn mọ̀lẹ́bí tó ti pẹ́ tí ẹnì ti rí, ọ̀rẹ́ tó ti pẹ́ tí ẹni ti rí, òde pọn dandan.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Àh! Ìtọ́jú ọjà báwo? Irú iṣẹ́ tí mo ń ṣe mi ò sí ní, ẹ́, àkójù ọjà. Emí kọ́ mo ń tọ́jú ọjà, èmi kọ́ mo ń wo ohun tó ṣẹlẹ̀ ní ọjà. Ẹ̀, iṣẹ́ tèmi kọ́ nù. Ṣùgbọ́n tí ó bá jẹ́ iṣẹ́ mi ni, ẹ́, màá ṣa, àh! Màá máa tọ́jú ọjà, màá ṣe ìtọ́jú ọjà mi.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń lo Bẹ́ẹ̀ni, mo máa ń fi ohun ẹ̀ṣọ́ sí ara, mo sì máa ń lo àwọn tí ó máa ń jẹ́ kí ara, ara, ara rùn dáadáa. Ehn, mo tún máa ń lo iyen náà. Mo máa ń ṣe, mo máa ń lo ìpọ́jú, ìpamu, ìpèsè, ìpọwọ́, gbogbo ẹ̀ ni mo máa ń lò.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, omi jẹ́ àwọn ọ̀nà kan tí mo fi le pa ọkàn mi rẹ́. Ó sì jẹ́ àwọn tó máa ń mú inú mi dùn. Ó jẹ́ àwọn ǹkan kan nìkan tó mo lè ṣe láì ro tẹ́lẹ̀. Pàápàá jùlọ tí mo bá tí ń gbé owó nǹkan, mo máa ma ko kẹ́lẹ́, kẹ́lẹ́. Mo lè kọ́ bí iṣẹ́, mo lè kọ́ nílé, mo lè kọ́ ní balùwẹ̀, mo lè kọ́ ní ibi tó máa wù mí. Orin jẹ́ ǹkan kan tó máa ń mú ọkàn tutù.

Ṣé o máa ń lo owó ọ̀tún tàbí owó òsì? À ọ̀lọ́wọ́ ọ̀tún ni mí, mi ò kí ń lo owó òsì. Bí mo fẹ́ kọ ìwé, owó ọ̀tún ni, bá fẹ́ jẹun, owó ọ̀tún ni, bá fẹ́ ju nǹkan àbí bá fẹ́ gbé nǹkan wù ú, owó ọ̀tún ni. Eh owó ọ̀tún ni mo mọ̀, mo ti mọ̀ ọ́ lò láti ìbẹ̀rẹ̀ ayé mi, ọlọ́wọ́ ọ̀tún ni mí.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Ẹ̀n, bẹ́ẹ̀ ni tí nǹkan bá bàjẹ́, tí ó bá ń ṣe nǹkan tó nílò, ẹ́, ẹni tó yọran tíì, ẹ́, mo lè tún un ṣe. Mo ti e lè, mo lè bẹ̀rẹ̀ láti máa rò ó láti tún un ṣe. Ṣùgbọ́n tí ó bá ti ju ikapá mi lọ, màá pe e akọ́ṣẹ́mọṣẹ́ àti ẹni tó yọran tíì láti wá tún un ṣe.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? À, èmi ò mọ àmì ìràwọ̀ mi o. Mi ò ti mọ̀ pé eyàn kan máa ń wo àmì ìràwọ̀. Òun bá àwọn ẹ̀mí kan, mo máa rí gẹ́gẹ́ bí nǹkan òkùnkùn pé àwọn nǹkan kí èèyàn máa dàbọ́wọ́, kí ẹ̀ má dàbọ́wọ́, èmi ò rò ó sí. Níní mi ò mọ àmì ìràwọ̀ mi o. Ràrá, àmì mí wà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run sì ni ìràwọ̀ mi.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Ọ̀pọ̀ ìgbà tí máa fẹ́ ra ohun èlò, màá lọ sí ọjà. Mo lè lọ sí àwọn ọjà ìgbàlódé o àbí kí n lọ sí ọjà ìgbà kí n lọ sí ọjà, ọjà Iṣẹ̀nbáyé. Ohun èlò tin bá fẹrá ló máa sọrú ọjà tí màá ti lọ wà.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá ń mu ohun mímu? Rárá, mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra. Tèmi mo, mo, ó máa, àayò mi ni láti dà sí inú gègé imu mímu. Ehn, mi ò kín sábà lo ọ̀pá ìfámọ́ra, ṣùgbọ́n tí n bá rí, mi ò kói ṣe eewọ̀ mi, ṣùgbọ́n kí ń ṣe ohun tí mo yàn láàyò.

Kí ni o máa wá nínú òṣìṣẹ́ tuntun? Ó gbọdọ̀ jẹ́ eni ta lè fẹ̀yìntì, ta lè fọkàn tán. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó mọ iṣẹ́ tó wá wá. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó máa tètè de, tó máa n wá sí ibi iṣẹ́ lóòrèkóòrè nígbà tí o yẹ ko wà ní ibi iṣẹ́. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀, ìmọ̀, ìmọ̀ ìjinlẹ̀ tó sì fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri o. Ṣùgbọ́n ó wà lára àwọn nǹkan tí mo ti fi sọ́kàn pé màá rìn pẹ̀lú. Nítorí pé awón, o jẹ́ nǹkan tó ya to yára, ó máa ń gba àwọn èèyàn púpọ̀, ó sì jẹ́ àwọn nǹkan tí màá rò láti lẹ̀ ogún.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi a máa ń ṣí ní ago mẹ́jọ àbọ̀ ní àárọ̀, ìgbà yẹn ni a máa ń ṣí. Lẹ́yìn ìgbà yẹn, a máa ń ti ọ́fíìsì ní ago márùn-ún ìrọ̀lẹ́. Bí a bá ti di ago márùn-ún ìrọ̀lẹ́, a ti parí iṣẹ́ fún ọjọ́ yẹn niyẹn.

Báwo lo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣe iṣẹ́? Àwọn tó bá jẹ́ ẹlẹgbẹ́ mi, tó bá nílò ìrànlọ́wọ́ mi fún iṣẹ́ àbí tó bá nílò ìrànlọ́wọ́ mi láti lè bá wọn parí iṣẹ́ kan àbí bóyá iṣẹ́ po lowo wọn, mo máa ràn wọ́n lọ́wọ́. Tí èmi na ò bá ní nǹkan tí èmi na ń ṣe o, tí ó bá tí ise ó bá pọ̀ lọ́wọ́ mi, mo maa n ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ ní-- bẹ́ẹ̀ náà nìṣìnyí, àwọn náà máa ń ràn mi lọ́wọ́ nígbà tí èmi náà bá ní iṣẹ́ tó pọ̀ àbí iṣẹ́ tó, tó gọbọi.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi ò kò fi bẹ́ẹ̀ sí i, eye ìgbà tí mo lè kà kín má wojú àwòrán lójoojúmọ́. Gbogbo gbà tí n bá ní nǹkan fi tí mo fẹ́ ṣe àbí bóyá nǹkan iṣẹ́ tí mo fẹ́ ṣe, orí ẹ̀rọ alágbèéká mi lọ máa wàwòrán. Bó bá sì jẹ́ pé, ẹ́ àwòrán pé mo fẹ́ gbọ́ hun tó ń ṣẹlẹ̀ ní àgbánláyé ni, bẹ́ẹ̀ ni màá tún wo àwòrán.

Data tí ó máa ń lò ní ọ̀sẹ̀ pọ̀ tó, à data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pé ó máa ń pọ̀ o, ó máa ń tó bí i gíìgì mẹ́wàá o. À bí i ó máa ń tó bí i gíìgì mẹ́wàá sí gíìgì mọ́kànlá tí máa ń lò ní ọ̀sẹ̀ ṣẹ̀ tori iṣẹ́ te mi ó, ó jọ mọ́ iṣẹ́ tí a n lo data tó pọ̀

Báwo ni o se máa ń tọ́jú ara rẹ? Mo máa ń jẹ ohun tó dà, mo máa ń mu ohun tó dà, mo máa ń lo òògùn tó dà, mo máa ń wọsọ tó dà, mo máa ń lo òògùn para tó dà, mo lákòókò ìsinmi, mo lákòókò ìgbádùn, mo lákòókò tí mo máa ń jáde. Báyìí ni mo ṣe máa ń tọ́jú ara mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Rárá, mi ò kí ń gbà kí ènìyàn jẹun nínú ọkọ̀ mi. Ìdí sì ni yìí, tí ẹyan bá jẹun nínú ọkọ̀, tó bá já oúnjẹ, o nkan bí i oúnjẹ sílẹ̀, ó máa ń ṣòró láti lè gbá jáde, ó máa ń ṣòró láti lè gbá jáde. Nítorí náà, mi ò kí ń gbà kí ẹ̀yin jẹun nínú ọkọ̀ mi.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà tí tí ibi iṣẹ́ mi bá ti bá ti bá ti parí ọdún, bá fẹ́ bẹ̀rẹ̀ ọdún tuntun, onikalukù, o gbọ́dọ̀ kọ ìgbékalẹ̀ iṣẹ́. Mo wà láàrin àwọn tó kọ ìgbékalẹ̀ iṣẹ́ fún abala àti ẹ̀ya te mi.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà ní ilé? Bá wà ní ilé, mo ti máa, mo ti máa ṣàkókò mi wípé ìgbà tí ń bá jí, mo ti mọ nkan tí mo fẹ́ ṣe lẹ́yìn ìgbà tí ń bá jí, mo ti mọ, mo máa ń ṣètò gbogbo ọjọ́ lẹ ki ọjọ́ gan tó dé fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lo àkókò mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Èmi ní àwọn ibi tí mo máa ń kọ àdéhùn sí, nítorí náà mo máa lọ́n wo. Oni iwá tó bí mo máa kọ sí gígé ìrántí, ṣùgbọ́n òpo igbà, ó ní ibi tí mo máa ń kó wọ́n sí. Tin bá dẹ́ tí díbẹ̀ tí n bá ti wù, mo ti mọ àdéhùn tí mo ṣe, ẹ̀ntí mo bá ṣe àti ìgbà tí mo ṣe.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? A! Èmi fẹ́ràn oṣù December o, torí ó jẹ́ oṣù, oṣù ìparí ọdún. Ó jẹ̀ jẹ́ oṣù tí Kérésì wà. Ó jẹ́ oṣù tí iṣẹ́ máa tí ń parí. Nítorí náà ó máa ń jẹ́ oṣù tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìgbádùn, ọ̀pọ̀lọpọ̀ eré àti ọ̀pọ̀lọpọ̀ jíjẹ mímu.

Nígbà wo ni o kẹ́ yin sunkun? À mi ràntí ìgbà tí mo kẹ́ yẹn sunkun ó ti pẹ́ o. Ọlọ́run má jẹ́ kí ẹní rí ogun ẹkún o. Otọ́ ni náà, èèyàn lè sunkun àyọ̀ ṣá. Ṣùgbọ́n à mi ó ràntí o. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ẹkún tí mo máa sún lórúkọ Jésù ẹkún ayọ̀lá jẹ́, kò ní jẹ́ ẹkún ìbànújẹ́ àbí ẹkún burúkú.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? À lẹ́yìn ẹrin ìdodo èso, ẹ, ò kò sí omi ọdún mo fẹ́ràn jù torí ẹlẹ́rìn, ẹlẹ́rìn dodo èso ó jẹ́ èyí tó máa ń ṣe alálòore. Ó sì gbọdọ̀ jẹ́ èyí tí mo fọwọ́ ara mi ṣe, tí mo kú pẹ̀lú lé, tí mo, tí mo gbó pẹ̀lú lé, tí mo jọ̀pọ̀. Àà irú rẹ̀ ni mo fẹ́ràn láti máa mu.